Ti n bá wà nínú ọkọ̀, mo máa ń gbọ́ rédíò tàbí àwọn orin tí wọ́n máa ń kọ lóri rédíò, tàbí wọ́n lè ka ìròyìn, ìròyìn ǹkan tó ń ṣẹlẹ̀ nílùú lórí rédíò, tàbí nígbà mí wọ́n lè máa pe ìrun pé àsìkò ọ̀run tí tó kí àwọn mùsùlùmí wá kírun, tàbí nígbà mí wọ́n lè máa ka Quran lórí rédíò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tàbí àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ bí a ṣe ń sọ̀rọ̀, àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́nà.

Bẹ́ẹ̀ni, mo ti ṣe àwọn iṣẹ́ ọ̀fẹ́ rí lọ́pọ̀lọpọ̀. Àwọn iṣẹ́ tí a máa ń ṣe nígbà mí dáadáa bóyá a fi, a fi fẹ́ gba iṣẹ́ àbá fi fẹ́ kí wọ́n mú wa fún iṣẹ́. A kọ́kọ́ ṣe àwọn iṣẹ́ yẹn kí wọ́n bá lè, kí wọ́n bá lè mú wa. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn iṣẹ́ yẹn kò bóó sí, àwọn iṣẹ́ yẹn òún bóó sí nítorí pé àwa kọ̀ jẹ́ wọ́n kọ̀ nílò wa fún ka kí wọ́n fi dán wa wò ni, fún àwọn iṣẹ́ àdánwò ni wọ́n. Nítorí náà àwọn iṣẹ́ yẹn pọ̀ lọ́pọ̀lọpọ̀ tí a máa ń ṣe lọ́fẹ̀ẹ́. A máa ro kan pé wọ́n máa fún wa níṣẹ́ ṣùgbọ́n wọ́n ò ní fún wa níṣẹ́ lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀

Lọ́pọ̀lọ́pọ̀ ìgbà tó bá di ní bíi ǹkan bí, bíi ǹkan bí ìrọ̀lẹ́, bíi nǹkan bí wákàtí méje tàbí sí wákàtí mẹ́jọ, tàbí ìgbà míi ò le jẹ́ wákàtí mẹ́sàn-án, ìgbà mí náà ò le jẹ́ wákàtí mọ́kànlá. Ó nítorí pé ó ní ṣe pẹ̀lú bí ọjọ́ yẹn ṣe lọ, ó ní ṣe pẹ̀lú bí ọjọ́ yẹn ṣe lọ àti àwọn nǹkan tí mò ń ṣe lásìkò yẹn. Ṣùgbọ́n nígbà kí, nígbà kú ìgbà ni wákàtí méje, méje sí mẹ́jọ ló máa n sábà jẹ́ torí ìgbà mii máa ṣẹ̀ṣẹ̀ dé n gbà mí láti ibi iṣẹ́.

Ní àwọn àsìkò ọ̀sán tàbí ní àwọn ìgbà tó sún mọ́ ọ̀sán, a máa jẹ-- nígbà mí, a máa ń jẹ, mo máa ń jẹ èso. Nígbà mi, ó lè jẹ ẹ̀wà tàbí, tàbí àwọn oúnjẹ tí n bá rí tó bá yọ. Ẹ̀wà máa ń sábà fẹ́ jẹ ní ọ̀sán ńtorí pé mi fẹ́, mi kì í ń fẹ́ kó sún mọ́ alẹ́ kí n tó jẹ ẹ́. Kó má lọ kó bá’ra ní alẹ́. Àwọn èso àti àwọn oúnjẹ tó bá láàláfíà tí bá pàdé lọ́nà nígbà mi, ó lè jẹ tí bá n lọ lọ́nà bóyá mo rà kára àbí mo r’àwọn èso mi tó dáa.

Mo máa ń jẹun dáadáa, mo máa ń pè àwọn nǹkan tó máa ń ṣẹ ara láǹfààní sínú ara bíi àwọn èso tàbí àwọn oúnjẹ tó, tó ṣa, tó ṣ'ara láǹfààní àti pé mo tún máa ń gba awẹ. Awẹ yẹn ni lẹ́ẹ̀mejì lọ́sẹ̀, lẹ́ẹ̀mejì lọ́sẹ̀. Mo tún le, awẹ mi tí mo tún máa ń gbà ní ẹ̀ẹ̀mẹ́ta lóṣù, lẹ́ẹ̀mẹ́ta lóṣù. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo dà má ń wẹ̀ dáadáa, fọ eyín dáadáa, fọ àgbà gbogbo àwọn ara wa àti oríkeeríke ara wa.

Mo máa ń kí àwọn èèyàn ní ẹkaalẹ́, ẹkaàsàn àti ẹkaárọ̀ tí wọ́n bá jẹ́ Yorùbá. Tí wọ́n bá jẹ́ àwọn ará larubawa tàbí àwọn èèyàn tí a ti ń gbé nílùú wa tí wọ́n jẹ́ Mùsùlùmí, a máa sọ fún wọn pé "Assalamualaikum Warahmatullahi Wabarakatuh". Kíkí Islam nìyẹn. A tí pé a máa kí ra wa gẹ́gẹ́ bí a ṣe ń pàdé ara wa. Bí i kaluku ṣe wà níbi ayé tó wà, a máa kí ra wa bẹ́ẹ̀ ní gbogbo ìgbà.